Ṣé o fẹ́ràn kíkọrin? Bẹ̀rẹ̀ ni mò ń béèrè. Ṣé o fẹ́ràn kíkọrin? Bíi wípé kí ẹ̀yàn máa kọrin, ṣe o fẹ́ràn kíkọrin?

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de nǹkan? Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró de nǹkan? Màá ké pe olúwa, ṣẹ́ ẹ ńgbọ́?

Ṣé o máa ń lọ ọ̀pá ìfámúrá nígbà tí ọba? O mọ ọmọ na sapa o. Ṣé o máa ń lọ ọ̀pá ìfámúrá nígbà tí o bá ń mu ohun mímu?

Báwo ni o ṣe má ń ṣe'tò àwọn iṣẹ́ akànṣe? Báwo lo ṣe má n ṣe ètò àwọn iṣẹ́ akànṣe? Àwọn iṣẹ́ akànṣe, báwo ni o ṣe má n ṣe ètò rẹ̀?

Báwo ni o ṣe máa n rí i dájú pé ọjà rẹ dára? Báwo lo ṣe máa n rí dajupe oja re dara? I dájú wípé àwọn ọjà rẹ ó dára báwo?

Ṣé o máa n kọ̀wé pẹ̀lú ọwọ́? O lọ́wọ́ o, o lọ́wọ́ o. Ṣé o máa kọ̀wé pẹ̀lú ọwọ́ rẹ? Ọwọ́, ọwọ́, ọwọ́, ọwọ́ ni kó ko. Ṣé o máa kọ̀wé pẹ̀lú ọwọ́ rẹ? Sé o máa kọ̀wé pẹ̀lú ọwọ́ rẹ?

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí o bá ń jáde ibikibi tó bá ti ẹ̀ ń lọ? Ṣé o má ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Ṣé o má ń bèrè? Ó ní ìdí tí mo fi bèrè ìbéèrè yẹn. Ṣé o má ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn?

Ṣé o máa ń di ọjà abo nígbà tí o bá wà nínú oko? Abo nígbà tó bá wà nínú oko? Ṣé o máa ń di ọjà abo tí o bá wà nínú oko?

Kí ni o má a ń mú ọ rẹ́rìn? Kí ni o má a ń mú ọ rẹ́rìn? Nígbà tí o bá ní ìbànújẹ́ ní ìrẹ̀lẹ̀, kí ni o má a ń mú ẹ rẹ́rìn? Ẹ kò mọ ohun kóhun ló lè mú ènìyàn rẹ́rìn.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ṣé o fẹ́ràn àwọn ìpàdé? Bí i jẹ́ ẹ̀ẹ̀kan, bí i jẹ́ imẹji. Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Ohunkóhun tó bá ti jẹ́ mọ́ fóònù, ṣe o fẹ́ràn rẹ̀?

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Báwo lo ṣe rí? Báwo lo ṣe tóbi sí? Báwo lo ṣe sètò? Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Báwo ni tábìlì iṣẹ́ rẹ, báwo ni o ti ṣe rí?

Ṣé o máa ń mu Òogùn lójoojúmọ́? Ṣé o máa ń mu Òogùn lójoojúmọ́? O máa ń mu Ògùn ní ojoojúmọ́? Ní ojoojúmọ́ ṣe ó máa ń mu? Ṣe o máa ń mu Ògùn?

Ìgbà mélòó ni isimi óunjẹ ọsàn rẹ̀ gbà? Ìgbà mélòó ni Simi ó ń jẹ ọsàn rẹ̀ gbà? A! Ìgbà mélòó ni Simi óunje ọsàn rẹ̀ gbà? Ìgbà mélòó ni óunje isimi ọsàn rẹ̀ gbà?

Nígbà wo ni o kẹ́yìn lórí dókítà? Nígbà wo ló keyìn lórí dókítà? Nígbà wo? Nígbà wo lo kẹ́yìn lórí?